Ìdọ̀tí abẹ ekaná kò dára púpọ̀ torí ó ṣe ìjàmbá fún àgọ́ ara. Ìdí nìyí tí ó kún dandan fún mi láti máa tọ́jú ekaná mi ní òrékórè, páàpáàjùlọ láti gé è àti láti fọ́ kí ó lè mọ́ tónítóní. Bí mo ṣe máa ń tọ́jú ekaná mi, ohun ní wípé ó ní èròjà gígé ekaná tí mo ní, èmi kò kí ń lo abẹ fẹ́lẹ́. Ìdí sì ni wípé torí àwọn ọmọ kéékèèké tí ó wà láyíka àti àyídà mi kí wọ́n má lọ ṣeré mọ́ kó sì má lọ fi gé wọn lọ́wọ́. Torí náà ni mo fi máa ń lo àwọn èròjà gígé ìkaná yìí. Tí mo bá sì ti fẹ́ gé ekaná mi, ó ní omi kan tí mo máa ń fi sí orí ekaná mi. Ó máa ń hó pùṣùpùṣù bí ọṣẹ. Omi yìí ló máa ń jẹ́ kí ìkaná mi kí ó rọ̀ dáadáa tí ó sì máa jẹ́ kó rọrùn fún mi láti gé. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lo omi yìí sí orí ìkaná mi. Bóyá fún ìṣẹ́jú àáyá tàbí ìṣẹ́jú kan kó tó di pé mo gé ekaná yi. Ìyá ti jẹ́ kí ìkaná mi kí ó rọ̀ dáadáa. Tí ekaná mi bá sì ti rọ, tó ti rọ̀ dáadáa láti gé, màá mú èròjà gígé ekaná mi yìí tí mo ní, màá fi sí orí ekaná náà, màá tẹ̀lé sánsàn màá sì gé ìkaná mi lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Tí mo bá ti gé ekaná mi lẹ́yọ̀ kọ̀ọ̀kan tán, màá mú èròjà ìkan nínú èròjà gígé ekaná mi yìí, èyí tí mo máa ń fi ha ekaná mi, màá mú, màá fi ha ekaná mi dáradára kó lè túbọ̀ funfun si. Abẹ́ ekaná mi yìí, màá ha ìdọ̀tí rẹ̀ kúrò kí ó lè kúrò torí pé ìmọ́tótó òun ní ọ̀rẹ́ àwọ̀. Tí mo bá sì ti ha abẹ́ ìkaná mi yìí, màá mú ọwọ́ mi méjèèjì, màá fi sínú omi tí ó lọ́wọ́rọ́, màá jẹ́ kí, màá da èròjà omi kan èyí tí mo máa ń fi fọ ọwọ́ mi, màá dà á sí i. Lá si ti da èròjà yìí sí, tí mo ti rẹ ọwọ́ mi síbẹ̀ fún bí ìṣẹ́jú méjì sí mẹ́ta, màá yọ kúrò, màá yọ ọwọ́ mi kúrò. Ìkaná mi á tú tí padà jí pépé wá, èyí sì máa ń jẹ́ kí ọwọ́ mi rọ̀ dáadáa, kò kí ń jẹ́ kó le. Tí mo bá ti ṣe èléyìí tán, màá mú òróró, òróró ekaná tàbí òróró ọwọ́, màá fi pa ọwọ́ mi dáadáa. Òróró ọwọ́ yìí náà tún máa ń ṣe ààbò fún ọwọ́ mi àti fún ìkaná mi. Kódà ọ̀pọ̀ ìgbà ni ó, ni òróró ọwọ́ yìí ló máa ń jẹ́ kí ekaná mi kó rọ̀ dáadáa. Tí mo bá ti mú òróró ọwọ́ yìí tí mo fi sí, màá fi ra òun àti ọwọ́ àti ekaná mi. Màá mú òwu funfun, màá fi nu. Nígbà tí òróró ọwọ́ yìí bá ti ṣè sí ara ìkaná mi fún bí ìṣẹ́jú bí márùn-ún, màá mú òru, eh, òwu funfun, màá fi nu. Tí mo bá mú òwu funfun yìí tí mo ti fi nu, ó ní aṣọ funfun kan náà tí mo máa ń lò bí táwẹ̀lì funfun mi tí mo máa ń lò, màá fi nu ọwọ́ mi. Màá mú ìpara ọwọ́, màá sì fi nu kun ọwọ́ mi. Ìkaná mi á bẹ̀rẹ̀ sí jọ̀lọ̀. Nikẹ́tẹ́ tí n bá sì tutù, ní ìjọ́ mìíràn tí mo bá ti rí wípé ekaná mi tún gùn, màá ṣe àwọn nǹkan wọ̀nyí láti tọ́jú ekaná mi torí pé mi kò fẹ́ràn kí ekaná gùn nítorí ìdọ̀tí tí ó máa ń sá sí abẹ́ ekaná kò sì dára fún àgọ́ ara. Bẹ́ẹ̀ sì ni tí ìdọ̀tí bá fi lè wà ní abẹ́ ekaná, kóró báyìí ló máa ń ba oúnjẹ lọ sọ́fun. Torí náà nǹkan, nikẹ́tẹ́ tí n bá ti ṣàkíyèsí pé ekaná ọwọ́ mi ti gùn ó sì ti dọ̀tí, oun ni màá ṣe àwọn nǹkan wọ̀nyí. Èmi kò kí ń lo abẹ fẹ́lẹ́ nítorí àwọn ọmọ kéékèèké tí ó wà láyíka àti àyídà mi kí wọ́n má ba à mú abẹ fẹ́lẹ́ yìí kó má sì bá gé wọn ní ọwọ́ torí ọmọdé ò mọ ohun kankan, wọ́n lè rò pé nǹkan iṣeré ni. Ìdí nìyí tí mo máa ń fi ń lo àwọn èròjà gígé ekaná yìí èyí tí mo rà láti ọwọ́ ọ̀rẹ́ mi kan, èyí tí ó sì máa ń ṣe ìlera àti ààbò tó péye fún ọwọ́ mi. Láti ìgbà tí mo sì ti ń lò ó, mo rí ìyàtọ̀. Àwọn a-a-awọ àgọ́ ara ọwọ́ mi kò le. Bẹ́ẹ̀ sì ni ó máa ń rọ̀. Àwọn nǹkan wọ̀nyí máa ń tètè jẹ́ kí ìkaná mi kí ó rọ̀.

Ní òtítọ́ àti ní òdodo, n kò ní àkàsí iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi lóju mọ́. Ṣùgbọ́n mo máa ń rí dájú wípé ọwọ́ mi mọ́ tónítóní. Àmọ́ àwọn ọ̀nà tí mo máa ń gbà tí mo máa ti ń fi ń fọ ọwọ́ mi ni pé bóyá tí ń bá lọ ṣe ìgbọ̀nsẹ̀, mo gbọdọ̀ fi ọṣẹ àti omi tó mọ́ fi fọ ọwọ́ mi kí ó sì mọ́ tónítóní. Torí tí n bá sọ fún yin pé bóyá ẹ́ẹ̀mẹrin, ẹ́ẹ̀màrún àbí ẹ́ẹ̀mẹ́jọ ni mo máa ń fọ ọwọ́ mi, mi ò ní sọ irọ́ ni mo ń pa. Àmọ́ mi kò ní àkà-- mi kò ní àmúká iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi. Àmọ́ àwọn ọ̀nà tí mo máa ń gbà fọ ọwọ́ mi ní ojú mọ́, òní wọn yìí, nígbà tí n bá ṣe ìgbọ̀nsẹ̀, màá mú omi tí ó mọ́ àti ọṣẹ, màá fi fọ ọwọ́ mi nígbà tí mo bá parí ìgbọ̀nsẹ̀ mi tán. Yálà tí n bá tún gbá àyíká, tí n bá gbá àyíká inú ilé, ìlú tí mo wà jẹ́ ìlú òru. Tí n bá ti gbá àyíká inú ilé tán àti agbègbè inú ilé wa, màá wọ inú balùwẹ̀ lọ tàbí ẹ̀bá odò tó wà ní ilé wa. Màá mú, màá bu omi, màá mú ọṣẹ, màá fi fọ ọwọ́ mi. Bẹ́ẹ̀ sì re, ìgbà mìíràn tí n bá wà ní ilé ìdáná, tí n bá ti fẹ́ dáná, tí mo ti mú aṣọ ìdáná mi sí ara, ohun àkọ́kọ́ tí mo gbọdọ̀ ṣe ni pé mo gbọdọ̀ fọ ọwọ́ mi. Níwọ̀ngbà tí n bá sì ti ń dáná yìí tí mo bá ti rí pé nǹkan kan ti yí mi ní ọwọ́, màá fọ ọwọ́ mi. Àwọn ọ̀nà tí mo máa ti ń fi ń fọ ọwọ́ mi rèé, kò ní ìgbà kan, kò ní àkọsílẹ̀ ìgbà kan tí mo mọ̀ tó dájú mi lójú sánsán láti sọ pé bóyá ẹ́ẹ̀mélòó àbí iye ìgbà báyìí ni mo máa ń fọ ọwọ́ mi ní ojú mọ́. Àmọ́ àwọn ọ̀nà tí mo máa ń gbà láti fọ ọwọ́ mi rèé, òní wípé bóyá mo lọ sí ilé ìgbọ̀nsẹ̀ yálà bóyá mo lọ gbọ̀nsẹ̀ ni àbí mo lọ tọ̀, mo gbudọ̀ fọ ọwọ́ mi. Torí wípé níwọ̀ngbà tí mo ti wọ ilé ìgbọ̀nsẹ̀ lọ, mo gbudọ̀ fọ ọwọ́ mi padà pẹ̀lú ọṣẹ àti omi tí ó mọ́ torí kí àwọn àjàkálẹ̀ ààrùn kó má ba tẹ̀lé mi wọ inú ilé padà. Tí n bá gbá àyíká àti àyídà inú ilé wa, mo gbọdọ̀ fọ ọwọ́ mi àti ojú mi pàápàá pẹ̀lú ẹsẹ̀ mi. Ìgbà mìíràn gan mo máa ń wọ balùwẹ̀ lọ láti lọ wẹ̀ lẹ́yìn ìgbà tí n bá gbá gbogbo àyíká àti àyídà wa tán, torí eruku tí ó ti lè kú sí mi ní ọwọ́ àti sí mi ní gbogbo ara. Ìdí nìyí tí mo máa ń fi ń fọ ọwọ́ mi nígbà tí mo bá gba ilẹ̀ tán. Lẹ́yìn náà ni pé tí n bá wà ní yàrá ìdáná, ó pọn dandan fún mi láti máa fọ ọwọ́ mi ní òrekóòrè torí wípé oúnjẹ ni mò ń sè. Oúnjẹ tí mo sì ń sè, ago ara mi ló ń lọ. Torí náà kọ́, àyíká àti àyídà mi gbọdọ̀ wà ní, ní, ní mímọ́ tónítóní. Ọwọ́ mi náà sì gbọdọ̀ wà ní mímọ́ tónítóní. Ìdí nìyí tó jẹ́ wípé tí n bá ń dáná, tí n bá sì ti kẹ́ fín wípé bóyá ìdọ̀tí kan ti wà ní ọwọ́ mi, màá yára bọ́ síbi tí omi wà àti ọṣẹ, màá fi fọ ọwọ́ mi èyí tí ó jẹ́ kí ó mọ́, tí ó sì jẹ́ kí ó dá ṣàkàṣàkà. Àwọn ọ̀nà tí mo máa ń gbà fọ ọwọ́ mi rèé, tàbí tí n bá jẹun tán, mo gbọdọ̀ fọ ọwọ́ tí n bá jẹun tán. Mo gbọdọ̀ rí pé mo fọ ọwọ́ mi tí n bá jẹun tán tàbí tí n bá tún wá ṣe àwọn iṣẹ́ ilé mìíràn, mo gbọdọ̀ rí pé mo fọ ọwọ́ mi tí n bá ṣe àwọn iṣẹ́ ilé mìíràn tán. Bóyá, yálà mo tọ́ ẹ̀fọ́ àbí mo tọ́ ewédú, mo bẹ iṣu àbí mo ká àwọn aṣọ mi láti orí ìkọ́ bọ́ si inú àpá tí ìfàṣọ mi pamọ́ sí. Níwọ̀ǹgbà tí n bá ti gbon àwọn aṣọ yi pẹ́kíípẹ́kí tí mo sì ti ká wọn, mo gbọdọ̀ tún lọ fọ ọwọ́ mi. Àwọn ọ̀nà tí mo máa ń gbà tí mo máa fi ń fọ ọwọ́ mi rèé, kò sí wípé pàtó ìgbà báyìí àbí ẹ́ẹ̀mélòó báyìí ni mo máa ń fọ ọwọ́ mi. Rárá o, mi kò ní iye ìgbà. Bẹ́ẹ̀ sì ni mi kò ní iye ẹ̀ẹ́mẹ, ẹ̀ẹ́mẹ́jẹ ní ojú mọ́ láti fọ ọwọ́. Ìgbàkúgbà ni mo lè fọ ọwọ́ mi èyí tó sì tí mọ́ mi lára láti máa ṣe. Àwọn ọ̀nà tí mo sì ti fi ń gbà láti fọ ọwọ́ mi tí wọ́n sì ti mọ́ra láti ṣe, mo máa ń tẹ̀lé ní ojoojúmọ́. Bí mo ṣe máa ń fọ ọwọ́ mi nìyẹn o. Kò sí wípé bóyá, ẹ́ẹ́, màá fọ ní ẹ̀ẹ́mẹrin láàárọ̀, màá fọ ní ẹ̀ẹ́mẹrin lọ́sàn-án. Rárá o. Tí ó bá jẹ́ pé ẹ fẹ́ kí n fún yin ní òtítọ́ àti òdodo, ìdáhùn sì béèrè, ìgbàkúgbà ni mo lè fọ ọwọ́. Mi kò ní ohun ká fún. Àmọ́ àwọn ọ̀nà tí mo máa.

À bí mo ṣe máa ń rin ìrìnàjò lọ sí ibi iṣẹ́ mi torí ibi iṣẹ́ mi rọra jìnnà sí ilé tí mò ń gbé. Ó sì ní iye owó tí mo máa ń lò ní ọ̀pọ̀ ìgbà láti rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ mi. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà mo máa ń rí ìrànlọ́wọ́ gbà láti ọ̀dọ̀ àwọn ará ibi iṣẹ́ mi. Ní òwúrọ̀ tí n bá ti jí, ní kété tí má sì ti jí tí mò ti parí àwọn iṣẹ́ ilé tí mò tí fi àwọn ọkọ̀ tó yẹ kí n ṣe, tí ó sì ti tó àkókò fún mi láti lọ sí ibi iṣẹ́. Ó ti ní ọkùnrin oní mọ́tò kan tí mo máa ń pè, iyẹn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mo máa ń pè, èyí tí ó máa ń ná ibùdó ọ̀nà ibi iṣẹ́ mi. Níwọ̀n ìgbà tí tí n bá sì ti pé tí mo ti sọ fún pé mo ti gbáradì láti lọ sí ibi iṣẹ́, ọkùnrin yìí bóyá láàrín ìṣẹ́jú kan sí méjì yóò ti dé sí iwájú ilé wa. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ yìí ni a máa ń gùn. Ọ̀pọ̀lọpọ̀ àwa tí a wà ní tòsí ọ̀dọ̀ mi tí a jọ ń lọ sí ibi iṣẹ́ kan kan náà ni a máa ń gùn, tí ó sì tí a ó sì sanwó fún un tí yóò sì já wa sí ibi iṣẹ́ wa. Tí ó bá sì ti di ní ọ̀sán tàbí ọwọ́ ìrọ̀lẹ́ tí a ti parí iṣẹ́, òun ni yóò tún padà wá gbé wa. Ọ̀pọ̀ ìgbà mìíràn sì ni bóyá mo rí aláamù lé gbé wa sí ọ̀nà rẹ̀ n gba ọ̀nà ibi iṣẹ́ mi, bóyá a jọ sọ̀rọ̀ dé bẹ́ẹ̀ tàbí ọ̀rọ̀ wa dé ibẹ̀, tí n bá sì bi wọ́n pé ẹ jọ ṣé máa rí ọkọ̀ yín wọ̀ lọ sí ibi iṣẹ́, tí wọ́n bá dà mí lóhùn, a jẹ́ pé àbùsẹ́ tìbùsẹ́ nìyẹn. Owó ọjọ́ náà ti wà ní àpò mi láti fi jẹun nìyẹn torí owó ọkọ̀ lọ sí ibi iṣẹ́ mi wọn púpọ̀ púpọ̀. Ní ọjọ́ kan, mo nílò láti ná ẹgbẹ̀rún kan náírà ó lé ní ẹ, ẹgbẹ̀rún márùn. Ki ṣe ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn márùn náírà, òun ni mo máa ń ná ní ojúmọ́ fún owó ọkọ̀ lọ sí ibi iṣẹ́ mi, èyí tí ó sì gara fún mi ní ọ̀pọ̀ ìgbà torí èèló ni mò ń gbà. Àmọ́ nígbà mi tí Ọlọ́run bá gbé aláwo re kó ni tí mo rí ọkọ̀ ọ̀fẹ́ lọ sí ibi iṣẹ́, inú mi máa ń dùn. Nítorí náà ńkọ́, ọkọ̀ ni mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́ mi. Ìgbà mìíràn sì rèé, màá ń rin o, màá rìn dé ibùdó kàn, kí ó lè kí owó tí ó wà lọ́wọ́ mi kí ó lè gbé mi dé ibi tí mò ń lọ. Iyẹn ni pé bóyá ní ọjọ́ tí n bá rí pé n kò ní owó tó pọ̀ lọ́wọ́, bẹ́ẹ̀ sì ni ọkùnrin tí mo máa ń pè yìí láti gbé wa lọ sí ibi iṣẹ́, bóyá kò gbà láti jẹ́ kí n san iye tí mo ní, màá rọra rìn bí máìlì díẹ̀ láti bù ìrìn àjò mi sẹ́yìn díẹ̀ kí owó ọkọ̀ mi kó lè bá tó mi láti wọ ọkọ̀. Nítorí náà ńkọ́, ọkọ̀ ni màá ń wọ̀ lọ sí ibi iṣẹ́ ní ọ̀pọ̀ ìgbà. Iyẹn ni ọkọ̀ ni màá ń fi ń ṣe ìrìnàjò lọ sí ibi iṣẹ́ mi ní ọ̀pọ̀ ìgbà. Àmọ́ ìgbà mìíràn sì ni tí ó bá pẹ́ firi, màá tètè jí láti rí pé mo mú ẹsẹ̀ kan tí màá fi ẹsẹ̀ mi rìn lọ sí ibi iṣẹ́ mi. Àmọ́ kó tó di pé mo dé ibi iṣẹ́ ní ọ̀pọ̀ ìgbà tí n bá ń fi ẹsẹ̀ rìn, mo lè rí ẹni, ẹlòmíràn tí yóò rán, yóò nawọ́ ìrànlọ́wọ́ fún mi láti gbé mi yálà ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni tàbí ní kẹ̀kẹ́. Màá sì pọn lé kẹ̀kẹ́ wọn, màá sì lọ sí ibi iṣẹ́. Bí mo ṣe máa ń lọ sí ibi iṣẹ́ rèé ò, kó rọrùn rárá ṣùgbọ́n a ṣà jẹun, a ṣà mú ọ̀nà fún oun lọ́nà ọ̀run kí elédùmarè kó dé igbìyànjú gbogbo wa ládé. Torí náà ńkọ́, ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi kò ń ṣe ìrìn àjò tí ó rọrùn rárá, torí ó pèsè fún owó, mo sì gbọdọ̀ ní owó lọ́wọ́ gidigidi ní àpò mi láti fi rìnrìn àjò lọ sí ibi iṣẹ́. Nítorí pé mo gbọdọ̀ wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́, tàbí tí n bá rí ẹni gbé mi ní kẹ̀kẹ́, mo gbọdọ̀ gùn. Kò ń ṣe ohun tí mo máa ń fi ẹ, tí mo lè fi ẹsẹ̀ gan rìn lọ torí nígbà mi tí n bá fi ẹsẹ̀ rìn, a ti rẹ̀ mí sára. Ìgbà mìíràn gan tí n bá fi ẹsẹ̀ rìn lọ sí ibi iṣẹ́, tí n bá dé ibi iṣẹ́ tán, ara mi a ti, a ti rẹ̀ mí àti tètè múra sí iṣẹ́. A jẹ́ nǹkan tí ó nira fún mi ní ọjọ́ náà. Torí náà ńkọ́, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí kẹ̀kẹ́ òun ni mo máa ń gùn tàbí wọ̀ lọ sí ẹnu iṣẹ́ mi. Òun ni mo máa ń fi ṣe ìrìn àjò lọ sí ibi iṣẹ́. Àmọ́ ó pèsè fún owó o, ẹni tí ò bá ní owó kò lè lọ síbí irú ibi iṣẹ́ tí mò ń lọ yìí. Tọ́, kí Ọlọ́run kó ṣáá nù kí ó sì fi adé ére tó tọ́ sí ìgbìyànjú mi ní ayé yìí. Àmín. Ẹ ṣé.

Ah! Ká máa púró. Mi ò lè sọ, àmọ́ omi tí mo máa ń mu ní ojoojúmọ́ máa ń pọ̀ gan o. Torí pé ìlú tí mo wà, ni ìlú Adamawa, ni orílè-èdè Nàìjíríà níbi ìbáyìí. O jẹ́ ìlú kan tí ó kó fún oru. Wà á sọ fún mi bóò ṣe ni mu omi. Kódà omi tí mo máa ń mu, o máa ń ju lítà méje lọ ń gbá mi o. Tẹ gan tílẹ̀ kó, mi ò parọ́ torí wípé kí ni, o gbúdọ̀ mu omi ní ìlú tí mò ń gbé. Dandan ni. Torí náà nkọ, ojoojúmọ́, tí ń bá mu omi, kódà mo jẹun ò, mi ò jẹun, mo gbúdọ̀, mo wà ní orí ìrìn, mo gbúdọ̀ mu omi. Mo wà lórí ìjókòó, mo gbúdọ̀ mu omi. Omi tí màá ń mu, ó pọ̀ yà fún yà fún dáadáa tó jẹ́ pé mi kò ti è ní àkọsílẹ̀ iye lítà tí mo máa ń mu. Àmọ́ mo gbúdọ̀ mu omi. Mímu omi ó ti jẹ́ bárakú fún mi ní gbogbo ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ tẹ, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni pé mi kò ti è kí ń rántí láti ra àwọn wẹ́wẹ́ láti jẹ torí pé kí ni ó pọn dandan fún mi láti mu omi. Báwo mo ti è ṣe fẹ́ jẹ wẹ́wẹ́ tí mi ò ní omi lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi. Mo gbúdọ̀ ra omi kí n mu omi. Síbẹ̀síbẹ̀ náà o, hhn, mo ṣe ń sọ̀rọ̀ yì gàn. Tí o kò bá mu omi gan, àgùntí màá ma là. Torí náà nkọ, omi sì jẹ́ ǹkan tí ó ń ṣiṣẹ́ lé àgọ́ ara, tí ó máa ń fi ọkàn ẹni balẹ̀. Mo máa ń mu omi láti jẹ́ kí ọkàn mi balẹ̀, láti jẹ́ kí àgọ́ ara mi gan kò bọ̀ sípò àti láti jẹ́ kí ara mi kí ó wá lẹ̀ torí kóko làálàá janjan tí olúwa rẹ̀ gan ti ń ṣe láti òwúrọ̀. O pè fún kí èèyàn kó mu omi. Kò sí pé o lè wà ní ìlú tí mo wà yìí o tó ní mu omi. Ah! Mo ń sọ fún ọ wípé wàá mu omi ni. Torí pé kí ni, oru pọ̀ ní agbègbè tí mo wà. Ó sì pọn dandan. Kódà ní òru, màá mu omi. Ní ìyálẹ́ta, màá mu omi. Lọ́sàn, màá mu omi. Ní ìrọ̀lẹ́, màá mu omi. Ní àṣálẹ́, màá mu omi. Níwọ̀n ìgbà tí ń bá ṣe ń jí tí mo ṣe ń kí ẹlẹ́dàá mi kú ojúmọ́ òwúrọ̀, mo gbúdọ̀ mu omi. Mo gbúdọ̀ mu omi lítà kan ní àwúrọ̀ láti rí i pé kí gbogbo ara mi kó lè bọ̀ sípò. Omi kò kín pọ̀jù fún àgọ́ ara mi. Mo sì, ó sì máa ń ràn mí lọ́wọ́ láti rí i pé ara mi bọ̀ sípò dáradára. Mo máa ń mu omi ní ọ̀pọ̀ ìgbà ní ojoojúmọ́ ní àìmọye ìgbà. Kò sí àkọsílẹ̀ fún mi láti mu, pé bóyá iye ìgbà tí mo máa ń mu omi mi rè. Rárá o. Mo máa ń mu omi ní òòrékóòrè, ní ìgbàkúùgbà. Láì tí ẹ, bóyá yálà pé ó pọn dandan fún mi àbí kò pọn dandan, mo gbúdọ̀ mu omi nítorí àgọ́ ara mi kí ó má bà dá aìsàn sí mi lára torí oru tí ó wà níbí báyìí. Oru pọ̀ ní ibi tí mò ń gbé. Torí náà nkọ, mo gbúdọ̀ láti mu omi. Ó sì ni bí mo ṣe máa ń mu omi mi ní àárọ̀ kùtùkùtù, mo máa ń mu omi tó lọ́wọ́rọ́. Àmọ́ ní ọ̀sán torí oru. Lóòótọ́, wọ́n ní omi tútù máa ń ṣe ìjàǹbá fún àgọ́ ara. Ṣùgbọ́n ní ọ̀sán, èmi máa ń mu omi tútù o, máa tún dà á sí orí mi kí ara mi kó lè bọ̀ sípò. Tó bá sì di àṣálẹ́, màá mu omi tó tutù díẹ̀ àti è tó lọ́wọ́rọ́ díẹ̀ láti ṣe kíni, láti tọ́jú àgọ́ ara mi. Torí náà nkọ, kò sí ìgbà, kò sí àkọsílẹ̀ rẹ̀ pé, ah, iye ìgbà báyìí ni mo máa ń mu omi lójúmọ́. Ṣùgbọ́n, haha ràkúnmí ni mí o. Mo máa ń mu omi. Màá ń mu omi tó jẹ́ wípé èmi gan máa ń bí ara mi lérè pé ṣé omi tí mò ń mu yìí ṣé kó pọ̀jù. Àmọ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì jẹ́ kó yè wá wípé omi dára lára. Torí náà nkọ, ẹrú kò kín ń bà mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń bá ń mu omi. Inú mi sì máa ń dùn tí ń bá ń mu omi. Mo rí i pé omi jẹ́ ǹkan gbóògì tó sì máa ń ṣiṣẹ́ lára. Èyí tó tiẹ̀ máa ń tún lé àwọn àìsàn pẹpẹpe jìnà sí àgọ́ ara ẹni. Torí náà nkọ, mi kò kín ń fi omi mímu, n kò kín ń fi í ṣeré. Mi dẹ̀, mi ò kó iyán omi mú mu, mi ò kó kéré ní àgọ́ ara mi. Ní ìgbàkúùgbà ni mo máa ń mu omi. Ní òrékórè ni mo máa ń mu omi. Kò sí ìgbà tí èmi ò lè mu omi o. Ìgbà mìíràn gan tí ń bá ń sùn, tí ń bá ń jí, màá jí. Ní òru, màá mu omi. Ó ti ní kèrègbè fi omi pamọ́ sí mi tí mo máa ń fi sí orí ìbùsùn mi, lẹ́gbẹ̀ẹ́ mi, níbi ìtàrí mi, ní alalẹ́. Èyí ni màá ń rọ omi sí tí mo sì máa ń mu ní òru. Torí náà nkọ, kò sí ìgbà tí èmi ò lè mu omi. Lákokò, nígbàkúùgbà mo máa ń mu.